Bẹ́ẹ̀ni, mo máa ń ka àwọn àdéhùn dáadáa. Mo sì máa ń ṣe àwọn àdéhùn. Mo máa ń ríi wí pé mo mú àwọn àdéhùn mi ṣẹ. Tí èèyàn bá ṣe àdéhùn fún mi, tí ó bá sì mu ṣẹ, ó máa dùn mí. Ìdíre tí mi ò fi kí n fẹ́ jẹ́, màmá n díri tí màmá n fi ríi wí pé mo mú àwọn àdéhùn mi ṣẹ.

Bẹ́ẹ̀ni, mo máa ń gbọ́ podcast. Paapaá pàájù lọ àwọn podcast tó máa wúlò fún mi tó sì máa jẹ́ kí n, kí n ga, kí n nímọ̀ nínú nǹkan ni màá máa ń gbọ́. Mi ò kí ń fẹ́ gbọ́ podcast tí ò ní ṣe ìwúlò fún mi.

Rárá mi ò kí ń lọ sí ilé ìjọsìn torí wipé mi ò kí ń ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Àmọ́ mo ní àwọn ọ̀rẹ́ kìrìsìtẹ́nì tí wọ́n máa ń lọ sí ilé ìjọsìn. Mo ní wọn púpọ̀ kó dà gan ajọ máa ń gbé. Sugbon mi ò kí ń ṣe èèyàn tó máa ń lọ sí ilé ìjọsìn.

Ìrántí ìgbà ọmọdé mi tí mo rántí wọ́n pọ̀ gidi gan an. Mo rántí ìgbà tí èmi àti ọ̀rẹ́ mi ta a ja, a ja fún wákàtí mọ́kànlá, kò sì sí ẹni kankan tó lá wà nínú gbogbo àwọn orẹ̀ tó kù. Mo na ọmọ yìí gidi gan an, ẹ̀jẹ̀ sì jáde ní ọwọ́ rẹ̀.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mò ń lo bí àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mò ń lo wọ́pọ̀ lóríṣìírṣì. Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí mò mọ̀ ń lò gan wọ́ ju àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ tí àwọn ọ̀rẹ́ mi ń lò lọ. Ṣùgbọ́n mi ò lè dárúkọ wọn báyìí torí mi ò mọ orúkọ tí wọ́n lè fún wọn.

Nǹkan tó máa ń mú mi rẹ́rìn ó pọ̀ jùlọ. Sùgbọ́n nǹkan tó máa ń mú mi rẹ́rìn gan gan ọ̀nà ni owó. Tí èèyàn bá fún mi lówó, ẹ̀rín ni èmi máa jáde. Máa rẹ́rìn, mo lè rẹ́rìn fún bí wákàtí mókanlà. Màá ṣá mọ́ rẹ́rìn ni tí wọ́n bá fún mi lówó. Owó ni mo rí kí ó máa mú mi rẹ́rìn.

Àwọn nǹkan tí mo máa n ṣe láti ta yọ ra àwọn alábáṣiṣẹ́pọ̀ mi wọ́pọ̀. Díẹ̀ nínú wọn ni wípé, mo máa n ríi wípé mo bá ọ̀gá mi sọ̀rọ̀, mo máa n ríi wípé èmi àti ọ̀gá mi à jọ máa n sọ̀rọ̀ àti jọ máa n ṣeré. Àwọn nǹkan yìí ló máa n jẹ́ kí ọ̀gá mi fẹ́ràn mi ju àwọn alábáṣiṣẹ́pọ̀ mi lọ.

Ètò mi fún ìparí ọ̀sẹ̀ náà ni wípé kín lọ sí, kín lọ sí ibi tí máa ti gbá bọ́ọ̀lù-ẹlẹ́sẹ̀. Mo fẹ́ràn bọ́ọ̀lù yìí dáadáa. Mo lè fẹ́ máa ríi wípé gbogbo ìparí ọ̀sẹ̀ mi, mo máa ń darí, ó máa ń dá lórí wípé mo ń gbá bọ́ọ̀lù.

Báwo ni mo ṣe máa ń kọjú àwọn ìṣòro inú ìṣẹ́ ni wípé, bí mo ṣe máa ń kojú àwọn ìṣòro inú ìṣẹ́ ni wípé, mo máa ń rí i wípé mo ní sùúrù, mo sì ronú jí lẹ̀. Mo máa ń rí i wípé mo ń bá àwọn alábáṣiṣẹ́ mi, àwọn alábáṣiṣẹ́ pọ̀ mi, mo ń bá wọn sọ̀rọ̀, mo sì ń bá wọn ṣe pẹ̀lú làákàyè, pẹ̀lú ọpọlọ. Wọn lè bá fẹ́ràn mi kí kálúkú lè lọ láì jà.

Bí mo ṣe máa, bí mo ṣe máa ń ṣe àwọn ìṣòro, bí mo ṣe máa ń ṣètò àwọn ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́ mi ni wípé mò mán ní ṣuru Suru ni baba ìwà. Tí ìṣòro bá ṣe jáde, màá máa ní ṣuruláti lè yanjú ìṣòro, ìṣòro yìí.

Bẹ́ẹ̀ni, mò máa ń sùn ní ọ̀sán, àmọ́ kì í ṣe gbogbo ìgbà. Mò máa ń sùn ní àárọ̀ gan. Mi ò fẹ́ràn kí n máa sùn lọ́sàn-án, àyàfi tó bá rẹ́ mi tàbí tí mi ò bá sùn ni òru dáadáa. Ní alẹ́ tó kọjá tí mo, tí mi ò bá sùn dáadáa nìkan náà ni mò máa ń sùn lọ́sán.

Ojú ọjọ́ tí mo fẹ́ràn jù, ó náà ni òjò, tó jò bá ń rọ̀ àbí tó jò bá fẹ́ rọ̀. Mo fẹ́ràn rẹ̀ tí afẹ́rẹ̀ bá fẹ́, mo sì fẹ́ràn rẹ̀ tí, tí gbogbo àyíká mi tó bá wà silent.

Màá ń fọ aṣọ ní àárọ̀ ìparí ọ̀sẹ̀. Ìparí ọ̀sẹ̀ yìí gangan ni màá mọ̀ lé pé màá ń fọ aṣọ nítorí pé ìparí ọ̀sẹ̀ ni mo ní ààyè tí mi ò sì ní lọ sí ibi iṣẹ́. Ìgbà yìí gangan nìkan ni mo ráyè nínú ọ̀sẹ̀ láti fọ aṣọ.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi aṣọ ibora bora tí mo bá ń sùn. Tí mi ò bá rí aṣọ ibora, mi ò ní gbádùn orun mi àmọ́ tí mo bá rí aṣọ ibora, mo máa gbádùn rẹ̀. Kódà gan-an, torú bá mú, mà rí kí mo fi aṣọ bora. Mi ò kí ń sùn láìsí aṣọ ìbora.

Bẹ́ẹ̀ni, màá tẹ̀lé òfin ìyára ọkọ̀ torí pé mi ò fẹ́ kú. Tí ènìyàn bá tẹ̀lé òfin ìyára ọkọ̀, èyí ènìyàn lè ṣe é ṣe pẹ̀lú ọkọ̀, ó sì lè là íkú lọ. Àmọ́ tí ènìyàn bá tẹ̀lé òfin yìí, ṣe é ṣe kí ènìyàn gúnlẹ̀ láyọ̀.

Tí mo bá wà nínú ọkọ̀, mo màá n rí wípé mo gbọ́ ìròyìn tàbí mo gbọ́ orin, pàápàá jùlọ tí ibi tí mò ń lọ tó bá jìnnà.

Bẹ́ẹ̀ni, mo máà ń gba àwọn íméèlì àìwúlò. Àmọ́ tí mo bá gbà wọ́n mi ò kí ń kà wọ́n, kódà gan mi ò kí ń ṣí wọ́n. Wọ́n máa ń gba láti àwọn tí wọ́n bá n tajà.

Bẹ́ẹ̀ ni, ó máa ń rọrùn nígbà tí mo bá sùn. Òpẹ́ní fún Ọlọ́run, mo fẹ́ràn kí n máa sùn kí ó rọrùn fún mi. Tí kò bá rọrùn fún mi láti sùn, màá lọ sí ọ̀dọ̀ dókítà, dókítà sì máa ṣàlàyé nǹkan tó ṣẹlẹ̀ fún mi tí mi ò fi rọrùn sùn, Mi ó kìn forún ṣere rárá.

Nígbà mi mo máa ń rántí Àlá mi. Nígbà mí nà mí ò sí lè, mi ò sí kí ń rántí Àlá mi. Tí mo bá rántí Àlá mi, tó bá jẹ́ Àlá burúkú, mo máa ń ri pé mo ń ṣàdúrà. Nítorí pé wọ́n sọ wípé Àlá, nítorí pé Àlá ó jẹ́ ìrírí.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sórí cloud, torí pé ó dára láti fi fáìlì pamọ́ sórí cloud. Tí èèyàn bá sọ fóònù èèyàn nù àbí nǹkan tí fáìlì èèyàn wà lórí bíi kọ̀mpútà tí èèyàn bá sọ nù, èèyàn lè rí i dá padà látọrí cloud, tí èèyàn bá fi pamọ́ síbẹ̀. Ṣùgbọ́n tí èèyàn ò bá fi pamọ́ sórí cloud, èèyàn lè sọ àwọn fáìlì èèyàn, èèyàn lè sọ nù láilái tí èèyàn lè rí i gbá mọ́.

Báwo ni mò ń ṣe máa ń kaa nkan nígbà tí iṣẹ́ bá pọ̀? Mo máa ń ríi wípé mo ní àwọn alábáṣiṣẹ́pọ̀ pẹ̀lú mi máa ń fún wọn láti bá mi ṣẹ́ tí iṣẹ́ bá pọ̀ jùlọ lọ, ló, lọ́rùn mi. Àwọn iṣẹ́ tó bá pọ̀ jùlọ lọ́rùn mi, mo máa ríi pé mo fún àwọn èèyàn tàbí kí n sanwó fún àwọn èèyàn tó mo bá mi ṣe.

Bẹ́ẹ̀ni mo fẹ́ lọ, mo fẹ́ran àwọn àlọ́ apanilẹ́rìn, ṣùgbọ́n mi ò lẹ́ni tó lè bá mi súnpá mọ́. Mi ò lẹ́ni tó lè bá mi pàlọ́ mọ́ pẹ̀lú mi torí pé wọ́n ti jáde kúrò nílé. Ìgbà tí mo fi máa kékeré nìkan, mo gbá lọ kẹ́yìn.

Mo máa ń tọ́jú ara mi lóòrèkóòrè. Mo máa ń jáde lọ ṣeré, a sì máa ń rí i wí pé mo ń lọ sí ọ̀dọ̀ dókítà láti lè ṣe ìyẹ̀wò ara mi. Ó dára kí ẹ̀wọ̀n tọ́jú ara rẹ̀. Ijírìì tí mo fi máa ń lọ sí ọ̀dọ̀ dókítà lóòrèkóòrè.

Èso tí mo fẹ́ràn jù náà ni ọsàn. Mo fẹ́ràn ọsàn gidi gan torí pé ó dára fún inú. Mo lè mú lójoójúmọ́ tí mo bá jẹun tán. Èso ọsàn máa ń fọ inú eyan nù.

Mo máa ń rí pé mo ṣe irun mi, mo fa irun mi ní kodoro. Mi ò kí ń fẹ́ dá irun sí, mi ò fẹ́ràn kí n máa dá irun sí. Ìdí rẹ̀ tí mo fi máa ń fà, tó bá ti pọ̀, mo máa ń rí pé mo fà ní ọ̀sẹ̀ ọ̀sọ̀ọ̀sẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń bínú nígbà tí mo bá wà nínú ọkọ̀, àmọ́ tí mo bá ti ríi wípé mo ti ń bínú jù, màá máa park ọkọ̀ mi. Nítorí pé mi ò fẹ́ mọ wà ọkọ̀ tí mo bá ń bínú lọ́wọ́, kó má lọ já sí nǹkan mi, nǹkan tí a lè ro.

Bẹ́ẹ̀ni mo ní káàdì ìṣe. Kódà gan mo ṣẹ̀ṣẹ̀ gbà ni. Àná náà ni Ọ̀gá mi fún mi ní káàdì iṣẹ́ mi torí pé mo ṣẹ̀ bẹ̀rẹ̀ láti máa ṣiṣẹ́ ní ibi iṣẹ́ mi náà ni. Idi re ti wọ́n fi fún mi ní káàdì iṣẹ́ mi lánàá.

Mo máa rí kí wọ́n ṣe ìtọ́jú ẹkannáà mi lóòrèkóòrè. Mo máa rí kí wọ́n gé lọ́sọọ̀ọ̀sẹ̀. Wọ́n ń gé ẹkẹ náà mi, mo kì í, mo féràn kí ẹkẹ náà mi gùn. Torí pé tó bá gùn, wọn lè ṣe èsì fi yà èèyàn tàbí kí ń fi yá ara mi.

Bẹ́ẹ̀ni mò má ń pa owó pamọ́, mi ò, mò ń pamọ́ sí ọwọ́ ọ̀rẹ́ mi, mò máa ń fún ọ̀rẹ́ mi lówó kó bá mi fi owó kan pamọ́ torí pé mi ò fẹ́ ná. Mà ń sá àdúrà kó ọ̀rẹ́ mi ná máa, kó ọ̀rẹ́ mi má lọ ná owó mi o. Tí ó bá fi ná owó mi, ó lè di ìjà láàárín wa.

Àjọ̀dún tí mo fẹ́ràn jù ọ́n náà ni àjọ̀dún Kérésìmesì. Àjọ̀dún yìí ni gbogbo ẹbí máa ń wá papọ̀ láti wá, láti wá jó, láti wá yọ̀, láti wá ṣàjọyọ̀ ọdún.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹni tí ó kì í jẹ ẹran. Mi ò kí ń jẹ ẹran rárá láti ìgbà tí wọ́n ti bí mi, àmọ́ mo fẹ́ràn tó sì máa ń rùn. Ṣùgbọ́n mi ò kí, mi ò fẹ́ràn kí n máa jẹ. Àbúrò mi tí wọ́n bí tẹ̀lé mi ó fẹ́ràn rẹ̀ gidi gan. Ó lè jẹ fún ọjọ́ mẹ́wàá gbáko.